Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Kò sí èyí tí mi ò lè lò nínú ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún fún àpẹẹrẹ, tí bá fẹ́ kọ ìwé. Iṣẹ́ tí bá fi ọwọ́ ọ̀tún kọ máa rẹwà jù èyí tí bá fi ọwọ́ òsì kọ. Nítorí ìdí dí èyí, mo fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún nígbà kúgbà.